Èmi kò fẹ́ràn oúnjẹ tó ní ata mọ́. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n nísìín kò dára fún mi mọ́. Ó máa ń mú mi ní àwọn ìnira díẹ̀ díẹ̀. Nítorí náà, mo ti dínkù irú ata tí mo máa ń fi se àwọn oúnjẹ mi kó má baà kóbá àwọ̀n ara mi.

Ohun tí mo mọ̀ nípa ọbẹ̀ ilá ni pé ọbẹ̀ ilá jẹ́ ọbẹ̀ tó máa ń yọ̀ dáradára. Tí èèyàn bá fẹ́ràn gbádùn ọbẹ ilá kó fi jẹ àmàlà tí ó dẹ kó ilá sínú ẹ gan kó jẹ ẹ àbí ko tiẹ wa sè ni ilá alasepọ tí ó wa fi ẹja, èdè, pọnmọ. Oríṣiríṣi nǹkan sí inú ẹ. A jẹ kí oúnjẹ náà máa lọ geere.

Ibi tí mo ti ní ìdákẹ́jẹ́ díẹ̀ oun ní ní ilé mi ní ìgbà tí mi ò bá lọ sí ibi iṣẹ́. Ní ìgbà náà, ó má sì ndun mo mi, torí ìyẹn jẹ́ wákàtí tí máa tiẹ̀ lè ronú, tí máa rò ǹkan míràn, àti oun tí mo fẹ́ fi ayé mi ṣe, àti ìgbésí ìtẹ̀síwájú.

Ìgbéyàwó kan ti mo lọ ní ìlú Ìbàdàn ní àìpẹ́ yìí, ní oṣù July, ó jẹ́ ìgbéyàwó ọmọ ẹ̀gbọ́n mi tí a lọ. Ó jẹ́ ìgbéyàwó tí ó lárinrin àti ọkọ àti ìyàwó wọ́n fẹ́ràn ara wọn dáadáa. Ọjọ́ náà sì dùn bí oyin. A jẹ a mu, a gbádùn ara wa kí a tó padà wá sílé.

Èmi kò lè sọ wípé oúnjẹ mi ò yí padà ní àkókò kan nínú ọdún. Ó lè jẹ́ wípé bí mo ti ṣe ń ṣètò láti jẹun ní àti ọjọ́ ajé títí di ọjọ́ ìsinmi, ó lè tí ọjọ́ kan kó yàtọ̀ kó jẹ́ pé ohun tí mo ti ṣí sínú timetable tẹ́lẹ̀ kọ́ ni mo máa jẹ. Ìyẹn ò túmọ̀ wípé àkokò kan wà pàtàkì tó á jẹ́ pé bí ẹbí ọ̀sẹ̀ kan tí màá ṣọ pé "à, oúnjẹ báyìí mi ò ní jẹ rárá, báyìí ni màá jẹ".

Èmi ní káàdì iṣẹ́ tí mo máa ń fi ń wọ iṣẹ́ níbi ilé iṣẹ́ wa. Nítorí wípé ọ̀pọ̀ ìgbà tí o ò bá ní káàdì máa ka ẹkún ẹni tí o wá síbi iṣẹ́ ní ọjọ́ náà. Ṣùgbọ́n nígbà tí o bá ti wọlé, o fi káàdì wọlé. Nígbà tí o bá sì ṣetán, tí o fẹ́ máa lọ lé rẹ lálẹ́, àtún lo káàdì láti wọlé láti máa lọ sí ilé.

Ohun dídùn kan tí mo rántí láti ìgbà èwe mi ni wípé eré Yorùbá kan wà tí a máa ń pè ní àárélù tí wón ṣe ní àti àwọn bí ogun ọdún, ọ ọgbọ̀n ọdún lé, ọgbọ̀n ọdún dín díẹ̀ sẹ́yìn, tó jẹ́ pé tí a bá ti fẹ́, tí wọ́n bá ti fẹ́ ṣe eré Yorùbá yìí, gbogbo wa máa sáré kiri ni láti lè wo ibi tí, ilé tí, n tó níná tí a ti lè lọ wo tv eré náà. Ó sì jẹ́ ohun tó dùn mọ́ mi púpọ̀.

Àkókò ọjọ́ nípa lórí ọjọ́ nítorí wipé àkókò tí ènìyàn bá fẹ́ ṣe nǹkan kan tí ó bá ṣe ní àkókò náà ọ̀pọ̀ nǹkan ló máa máa dádúró ṣùgbọ́n tó bá ṣe pé bí ènìyàn ṣe fi àkókò sí nǹkan tó ṣe, á kúrò ní díẹ̀ á tún ṣe ǹkan mi. A lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun ní ọjọ́ kan nítorí náà àkókò ọjọ́ o nípa lórí ojo.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ lórí fóònù mi á tó ẹgbẹ̀rún mẹ́ta náírà nítorí pé mo máa tiẹ̀ ń ra papọ̀ lẹ́ẹ̀kan ni ní eléyi tó máa ń to ma n pẹ́ títí tó bí ọ̀sẹ̀ mẹ́ta. Nípa èyí, màá ra ẹgbẹ̀rún márùn-ún náírà bi ẹmeji lóṣù. Bí mbá máa fi gbéruwa wọn, ó lè má tiẹ̀ tó oṣù kan tí máa tun fi ra ẹgbẹ̀rún márùn-ún mìíràn.

Ojú mi dára, awé lẹ́wà obìnrin ni mí, èmi gan sìmọ̀ pé ojú mi dára, ojú tó kéré tí ò kí ń ṣoye ti ọjọ́ orí ẹni jẹ, tí ó sì fi ẹwà Ọlọ́run hàn lórí ayé mi, ojú mi dára púpọ̀ púpọ̀, mi ò sì lè fi ọ̀rẹ́ Ọlọ́run pamọ́.

Iṣẹ́ tí mo fẹ́ràn láti máa ṣe nígbà tí ó bá ti ẹ̀ kí ó rẹ̀ mí, ó máa wù mí kí n lọ ṣọ, kí n gbálẹ̀ lé, kí n tún ilé ṣe. Ṣùgbọ́n ṣúwájú ohun gbógbọ́, mó máa wù mí kí n jókòó, kí ń máa wòrán nígbà tí ó bá rẹ̀ mí nítorí ọ̀nà tí mo fi máa ń tura ní ìgbà tí iṣẹ́ bá nira nìyẹn.

Èmi kò ní àìsàn íkóríra kankan sí oúnjẹ kankan rárá. Nítorí pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mí, bó ti lè jẹ́ pé mò jẹ́ ọmọ Yoruba, ní ìgbà tí a bá gbé oúnjẹ Hausa dé ọ̀dọ̀ mi, òun tí mò ń jẹ ni. Tí a bá gbé oúnjẹ Igbo dá ọ̀dọ̀ mi, bí a gbé oúnjẹ Calabar dá ọ̀dọ̀ mi, tí a bá gbé tí àwọn ti èdè ẹ̀yà tókù wá, kò sí eléyìí tí mo kórira sí.

Oúnjẹ tí mo lè sọ wípé mi ò fẹ́ràn àbí lọ́ bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ ni, ọbẹ̀ ilá. Bó ti ẹ̀ jẹ́ pé ọbẹ̀ tó dára jù ni tó ń yọ̀ tó ṣe é fi jẹun, tí mo bá jẹ ẹ́, ó máa ń mú kí àwọn nǹkan kan jáde sí mi ní àwọ̀ ara, tí ó sì máa ń dá nǹkan dúdú máa ń ṣọ àwọ̀ ara mi di ara tó ní ihò dúdú dúdú dúdú. Nítorí náà, mo ti yẹra láti máa jẹ ọbẹ̀ ilá.

Èmi máa ń fi àwọn fáìlì mi pamọ́ si órí cloud nítorí wipé ó ní àwọn fáìlì kan tí ò ṣe má gbé kiri ní ìwé. Ọ̀pọ̀ ìgbà ni ó fi jẹ́ pé gbogbo àwọn fáìlì tó jẹ́ dọ́kúmẹ́ǹtì tó, tó, tó ṣe pàtàkì máa ma gbé pamọ́ sórí emaili cloud. Ó lè jẹ́ pé ìgbàkígbà àti ibikíbi tí bàá wà kí n lè mọ́rí lò.

Mo máa ń gbọ orin nígbà tí mo bá wà nílé tí mo bá ń ṣínmi, àbí nígbà tí mo bá ń ṣiṣẹ́ ilé, màá máa gbọ orin kí iṣẹ́ náà lè yá. Orin sì dára nígbà mìí tí mo bá ń ṣe exercise pé kí exercise yẹn kó lè lọ, kó má ń kàn jẹ́ pé kí a kan máa ń na ọwọ́ na ésẹ̀ nìkan ni. Ṣùgbọ́n tí mo bá ń gbọ orin tí mò ń kọrin sí ọlọ́run, màá dẹ̀ máa gbé apá, màá gbẹ́sẹ̀.

Wákàtí tí mi ò kí ń jáde, òun ni wákàtí tí mo bá wà ní ibi iṣẹ́. Ọ̀nà tí mo sì fi ń kojú òrun, òun náà ni wípé mi ò kàn tí e ní ń jáde, tí mo bá ti ẹ̀ jáde ibi tí n ba lọ kò kin ṣe ọ̀nà jinjin. Ṣùgbọ́n tí a bá wá rí ǹkan tó ń gbé mi jáde kúrò ní ibi iṣẹ́ tí mo rìn nínú òòrùn yìí, ah! Nígbà tí mo bá délé, màá sínmi máa fori pamọ́ si abe òrùlé, màá sì tan AC sí ara kí gbígbóná òòrùn náà kó lè lọlẹ̀.

Èmi kò le è sọ pàtó wípé oúnjẹ kan ni mo fẹ́ràn jù. Èmi ò sí nínú ẹni tí ó máa ń yan oúnjẹ kan láàyò. Tí oúnjẹ bá wà, n ó jẹ ẹ. Ṣùgbọ́n bó bá ṣe pé nípa òkèlè ni tí mo bá ṣe semo, wun ó jẹ ẹ, wun ó fẹ́ fọ jẹ ẹ, wun ó fi ewédú jẹ ẹ bí mo ṣe àmàlà, wuń o jẹ ẹ bí mo jẹ rice, bí mo jẹ jollof rice, gbogbo oúnjẹ ni jí jẹ. Mi o yan ọ̀únjẹ kàn kan pàtó ni ayo.

Èmi máa ń sinmi ní ẹ̀yìn ọjọ́ tí ó bá rẹ̀ mí, pé nípa kí n kan sùn sórí ibùsùn mi, kí n sì gbé fóònù mi kí n máa wòran lórí, tí kò bá sí nọ́ọ̀sì, tí iná bá wà, èmi á tan tẹlifíṣàn, wọ́n á sì fi fíìmù si má sì máa fi yẹn gba fẹ́ fi ara lélẹ̀ kí rírẹ̀ náà kó lè kúrò títí oorun yóò fi wáyé.